Báwo ni o ṣé ń ra oúnjẹ fún àwọn ọmọdé? Ọ̀nà tí mò ń gbà yan oúnjẹ fún àwọn ọmọdé ni pé mo ní roster, roster yen ló máa n so ojó tí n bá ma fún won ní carbohydrate yàtọ̀ sí protein. Mo tún ma fún won ní ẹ̀fọ́ àti carbohydrate papò.

Sọ̀rọ̀ bá ní pa iṣẹ́ tí ó sún síwájú fún ìgbà pípé. Iṣẹ́ tó sún síwájú fún ìgbà pípé ni iṣẹ́ tí mo fẹ́ là ń gbà níbí kan pẹ̀lú Winners. Wọ́n ń fi irú lọ́la fún Oladele.

Sọ fún wa nípa ìbátan tí ó gbé ní ọ̀nà jíjìn. Nítorí ọtún pé ní ọ̀nà jíjìn, ọ̀dọ́bọ̀ ló ń padà nìkan. Bẹ́ẹ̀ ni, ìgbé ayé rọrùn fún, ìgbé ayé o rọrùn fún tó yá àwọn ọmọ. Kò dẹ̀ ṣiṣẹ́, kò ní ṣiṣẹ́ tó lè bá wọn jẹ.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbi rẹ? Ọ̀nà tí a ń gbà ló àkókò láàárín ẹbí òhùn ni pé ka pè rawa lápejọ pọ̀. Káji ròrò nípa ìwé nínú ojoojúmọ́ ẹsẹ̀ rẹ. Ìwé nínú ojoojúmọ́.

Lérò rẹ kínni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́? Ìwà rere ni o. Ìwà ọmọlúwàbí, ìwà rere, ìwà pẹ̀lẹ́. Ìwà ba ṣe gbé, bá àwọn ènìyàn gbé. Ìwà rere, ìwà pẹ̀lẹ́. Ìwà ba ṣe n gbé àwọn ènìyàn gbé. Ìwà rere, ìwà pẹ̀lẹ́ ni.

Ohun tí o máa ń tán lọ ní ìgbà mẹ́lòó ni a ṣe nínú rẹ̀. Ohun tí o máa ń tán lọ pẹ́ ìgbà ẹsẹ̀ rẹ nínú. Gbogbo ìgbà a ṣe nílẹ̀ ẹsẹ̀ rẹ. Omi lilo. Gbogbo ìgbà ni lo omi o sì máa ń tán.

Kí ni o máa kọ́ bí owó kò bá jẹ́ ìṣòro? Rárá, bí owó kò bá jẹ́ ìṣòro, ohun tí màá kọ́ ni 3D. Bi ènìyàn ṣe le gbà 3D lórí afẹ́fẹ́ tó ń jẹ́ íńtánẹ́ẹ̀tì ni màá máa kọ́.

Sọ fún mi, agbègbè rẹ ṣe ìyípadà ní ọdún mẹwa? Agbègbè mi, emi ò gbé lojuko fún ọdún mẹwa, mi ò gbé ńbẹ̀ kan fún ọdún mẹwa, mi ò gbé n bi kan fún ọdún mẹwa, ma ń gbé kàkà kí mi ò gbé n bi kan.

Kí ni ó máa ń sọ fún wà ní jọ tí ò de níbí ní àkókò? Ó máa ń sọ fún un ní ẹ káàbọ̀, ẹ ku ọjọ́, mẹtà, ẹ ku ọ́nà jíjìn. Ẹ káàbọ̀, ẹ fẹ́jọ́, wẹtà, ẹ fọ́nà jíjìn.

Díẹ̀ rí àṣà wo ni o gbọdọ̀ bá gbà lọ́la? Àṣà kí kí ni ìpàlọ́wọ́. Àṣà kíkíni pẹ̀láwọn táwọn ọmọdé ìsinyìí ò ní. Àṣà pé ká kíni pẹ̀lú àwọ̀n nítorí òun ni Ọlọ́run pè síyàn lọ́wọ́. Àṣà tí mo gbọ́dọ̀ máa bá náà nìyẹn.

Báwo ni o ṣe máa ń ri dájú pé ọjà rẹ dára? Máa ń gbìyànjú gbogbo ipà mí lórí ọjà tí màá tà kí àwọn oníbàárà má bà á ní complaint kan tàbí mìíràn. Bẹ́ẹ̀ ni, màá ń rí àjélẹ̀ lórí ohun èlò tí wọ́n tà kí wọ́n bà a ní complaint kan tàbí mìíràn.

Sọ̀fọ̀ àbí àkókò ọjọ́ ṣe nípa lórí ọjọ́ orí. Kókó ọjọ́ nípa lórí ọjọ́ àránjẹ́, lọ́nà pé ó ń jẹ́ kí a mọ̀ wípé a ń dàgbà sí lójoójúmọ́. Àwọn iṣẹ́ kan wà tí a máa ń ṣe nígbà ọ̀dọ́ tó bá ṣe ń dàgbà sí. Agbára o fíbẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ láti máa ṣe.

Báwo ni o ṣe ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí ti àgbà? A máa ń ṣàpèjúwe ǹkan ni fún ọmọdé. A máa ń ṣàpèjúwe ǹkan ni fún ọmọdé táa bá fẹ́ ṣàlàye ǹkan fún ọmọdé. A máa ń ṣàpèjúwe ǹkan fún ọmọdé táa bá fẹ́ ṣàlàye.

Pa fífi ohun ránṣẹ́. Eh, fífi ohun ránṣẹ́ jẹ́ kí ńkan rọrùn gan. Ó jẹ́ kí a lè ṣàlàyé ára lọ́nà ta fẹ́ kí ẹni tó ń kó gbọ́ wa, ẹni tó ń ránsì ẹni tó ń jíìgì yégé ju pé ká má tẹ́ ẹ ránṣẹ́. Bẹ́ẹ̀ni fífi ohùn ránṣẹ́ o da gán.

Sọ fún wa nípa ìlẹ̀kẹ̀ àti ohun tí wọ́n fi ń ṣe. Ìlẹ̀kẹ̀ dà gàn àṣà ìdílé ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀ nǹkan ló fi ń ṣe é, àmọ́ mi ò fi bẹ́ẹ̀ mọ ń pa ẹ́, èmi ò kẹ́kọ̀ọ́ ohun tó fi ń ṣe é, àmọ́ àwọn àṣà tó dára nílẹ̀.

Ní ìrù rẹ̀, báwo ni eré orí ìtàgé tí eré orin, orin ṣeri. Eré orí ìtàgé dà ń fipá mi ní bí ìgbésí ayé ṣe ń yípadà lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ni eré orin náà dà ń kọ́ni ní àwọn nǹkan.

Lérò rẹ, ṣe a gbọdọ̀ kọ níní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni, ó yẹ ka kọ́, ba ṣe n ṣàkóso owó nílé ẹ̀kọ́, ó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọn ò mọ bí wọ́n ṣe n ṣàkóso owó.

Àánú mò rí gbà adé orí ọ̀kín. Anu mo rí gbà adé orí ọ̀kín. Àánú mò rí ìgbà adé orí ọ̀kín. Orin wo ni o fẹ́ràn? Orin K1 Wasiu ohùn ni mo fẹ́ràn. Bẹ́ẹ̀ ni, orin K1 Wasiu.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Ẹ̀ ti ri pé ilé ayé tí a wà yìí, bí èèyàn ò bá lọ́wọ́ lọ́wọ́ useless, kò sí ohun tó tún yàtọ̀ sí ìkejì useless. Useless ni, so owó ṣe pàtàkì gán nínú ayé owó ṣe pàtàkì gan nínú ayé? Owó ṣe pàtàkì gan nínú ayé? Tí èèyàn ò bá ṣe ni, kò sí nǹkan tí èèyàn le ṣe nínú ayé. Hmm.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnnú àdúrà? Ìdúna dúrà, ìdúna, ìdúnú dúrà. Iduna dura ti e ni wàhálà. Mo mọ̀ pé wón máa ń fi àwọn nǹkan bíi èso, fi se ìtọ́rẹ opẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Gbogbo ìgbà tí n bá já de lo tí mo dé, mo máa n f'owó lójoojúmó. Gbogbo ìgbà tí n bá jáde lọ tí mo dé, mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Tí n bá ní nǹkan kan tí máa ṣe tí mo wọnú, tí mo lọ ṣe wọlé ìgbọ̀nsẹ̀, mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ní gbogbo ìgbà náà.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? À, mi ò rántí ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù, bóyá mo ṣì wà lọ́mọ ọdún mẹ́fà sí mẹ́ẹ́--mẹ́jọ. Nígbà náà lọ́hun, torí pé ìyá, ìgbà náà, ìgbà náà lọ́hun ọkọ̀ tó máa ń kó iṣu látoko ni mo máa ń tẹ̀lé.

Sọ fún wa nípa ọ̀nà tí o máa ń rìn lọ. À ọ̀nà tí mo máa ń rìn lọ wọ̀n tile ẹ. Ọ̀nà tó kún fún ẹ̀rọ̀fọ́ ni. Bẹ́ẹ̀ni nígbà òjò, nígbà ẹ̀rùn ó kún fún yíró ojú ọnà. Bẹ́ẹ̀ni, bí ọ̀nà tí mo máa ń rìn nígbà ìrìn tó ṣe máa ń rìn.

Ṣàlàyé bí o ṣe ń tún ohun tí ó máa ń bàjẹ́ ṣe. À, ó d-ó depend lórí ohun tó bá bàjẹ́ ni. Ó depend lórí ohun tó bá bàjẹ́. Eh, tó bá jẹ́ bí àwọn igi, bí pákó, bí bench, bí àrà, ìṣó, bẹ́ẹ̀ ni. A ó wo ibi tó bá yẹ ká tún ṣe ń bẹ̀ ká kan bẹ́ẹ̀ ni.

Lérò rẹ báwo ni ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? A, kó rọrùn, ṣíṣe iṣẹ́ nílé kó rọrùn ráárá. Nítorí pé, ó máa ń gbà eeyan lákoko, o máa ń gbà eeyan lákoko gan-an ni íṣe nílé kó rọrùn ráárá ni ó máa ń gbà eeyan lákoko.

Sọ fún wá nípa irin àjò ti kò lọ bí o ṣe ro. Ìrìn àjò tí kò lọ bí ó ṣe rù nígbà tí mo lọ sí ilẹ̀ ẹ́ Ilẹ̀ Ìjẹ̀bú ní Òṣogbo. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo lọ sí Ilẹ̀ Ìjẹ̀bú ní Òṣogbo.

Sọ fún wa nípa orin tí gbogbo ìdílé yín mọ̀. Orin tí gbogbo ìdílé wa mọ̀, òun ni, òun ni adé orí òkín. Àànu ni mo rí gbà, adé orí òkín.

Sọ fún wa bí ọ̀nà jíjẹun ṣe yí padà ní agbègbè rẹ. Òun ta máa ń rà ní ten kobo tẹ́lẹ̀, ó máa ti dé five hundred nísìnyí. Nǹkan ti wọ́n gan-an, ọ̀pọ̀ nǹkan ti wọ́n gidigidi gan-an ni. Ọlọ́run, ǹkan ti wọ́n gan.

Ṣo fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba o. A, stress yẹn ti máa ń pọ̀ jù. Àwọn iṣẹ́ inú ilé, bí i kí n wà nínú ilé kí n máa ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà, lórí fóònù, àwọn iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí nìyẹn, íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni àwọn iṣẹ́ itagbangba yen o ma n stress ile aye eeyan.

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. À, òwe tí mo máa ń pa? Ẹ sọ òwe yẹn fún mi ìyá mi. Ẹ̀ àwọn ọmọ òwe òwe tí mo máa ń pa, òwe tí mo máa ń pa, òwe tí mo máa ń pa. Gudu gudu méje yaya mẹfa, aya kọ mí yà wá mẹfa. Gudugudu méje yaya mẹfa, ìwà kọ mí yà.

Sọ fún wa nípa ibi tí ò ń gbọ́ nípa re nìkan tí o sì fẹ́ rí. Sọ fún wa nípa ibi tí o gbọ́ nípa rẹ̀ tí o sì nìkan tí o sì fẹ́ rí. Àwọn ibi bí i US, bí i Canada, bí i UK, àwọn ibi tí mo fẹ́ràn.

Sọ ìtàn ìdílé tí a ń sọ léra léra láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ìtàn ìdílé tí a ń sọ léra léra láti ìbẹ̀rẹ̀ dé òpin. A ní ìtàn ìdílé kan, a, ó lè wá wọn wọ́n kì í sọ. Boya tọn bá ń sọ ìgbà yẹn la máa ń lọ sí, lọ́ máa ń rán wa lọ sọ́jà tàbí rán wa lọ sóko. Ẹ̀hẹn.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé, orin àwọn ọmọdé, orin àwọn ọmọdé. Óun ní pé: bí mo bá lọ sódo, odo wá ń kí wọn. Bí mo bá lọ sílé, àwọn èèyàn pàdé ẹ.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Àà Ọlọ́run á ṣe, Ọlọ́run á ṣe ètò dáṣẹ́, Ọlọ́run á ṣe èyí tò dá. Èmi ń ra epo fún ọkọ̀ mi hùn nígbà tó lọ́hun bá ti ṣe èyí tò dáṣẹ́. Èmi ń ra epo fún ọkọ̀ mi hùn bí ọlọ́run bá ṣe èyí tò dáṣẹ́. Mà á ra epo fún ọkọ̀ mi.

Sọ fún wa bí o ṣe ń wa ohun tí ò sọnù. À! Máa ń wa gidigidi gan ni o. Gbogbo ohun tó bá gbà ní mo máa ń fi ǹ wa. Bẹ́ẹ̀ni, ohun tí ó sọnù tí mo wá ń wa tí mi ò rí. À! Màá wá títí tí màá fi ri ni o. Àbí báwo lẹ ṣe fẹ́ kí n ṣe sọ ọ́ sí?

Ṣé ń rí ìrìnàjò tí kò wọ́n, à ẹsẹ̀ ni, ìrìnàjò tí kò wọ́n ẹsẹ̀ lọ́ máa ń fi gba, a máa fi gba, gbígba tá ń gbá ball. A máa ṣe tékere, tèkere, tékere, tèkere ká wá àwọn èèyàn tá a máa bá rojọ́ lójú ọ̀nà títí tí tá fi dé ibi tá ń lọ. A ò ní mọ̀ torípé àti ń rojọ́ gan-an lójú ọ̀nà bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa èso ti ó ń wu níbí. À emí ò mọ ibi tẹ wa. Báwo ni mo ṣe fẹ́ mọ èso tó ń wù níbẹ̀. Èso tó ń wù níbi tí èmi wà òun lọ sàn. Èso tó ń wù níbi tí mo wà yìí òun ni ọ̀gẹ̀dẹ̀, ẹ, àti jíjẹ àti àgbagbà. Hmm àwọn.

Báwo ni o ṣe ń tọ́jú ìrántí ìrìn-àjò? À, ìkọ̀sílẹ̀ ni, àkọsílẹ̀ ni, máa ń kọ sílẹ̀ ni. Gbogbo ohun tí a bá ṣe ní ìrìn-àjò náà máa ń kọ sílẹ̀. Máa ń kọ sílẹ̀, gbogbo ohun tí a bá ṣe ní ìrìn-àjò náà máa ń kọ sílẹ̀ ni. Báa ṣe, máa ń tọ́jú ìtọ́jú ìrántí ìrìn-àjò tí mo bá rìn ni máa ń kọ sílẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.

Ọrọ wo ni o fẹ́ràn láti sọ nítorí pé o kán dùn ni eti? Ọrọ tí mo fẹ́ràn láti sọ n lo ọrọ ọwọ́, ọrọ ọwọ́ ni, ọrọ ọwọ́ ló máa ń dùn létí kò sí ọ̀rọ̀ tó dùn létí ju ọrọ ọwọ́ lọ. Àbí kí la lẹ tú sọ pé ó tún dùn létí ju ọrọ owó lọ. Ọrọ owó náà ni, tó bá ti kúrò lórí owó owó náà ni ó tun kàn.

Sọ fún wa nípa oríkì. À, oríkì dagán fún àwọn tó mọ̀, oríkì dagán fún àwọn tó mọ̀. Àwọn kan wa orúkọ won ma n da bere láti r tọn bá ń wá àwọn tó máa kí wọn báyìí, but unfortunately Ọlọ́run o wà fún wọn ní àwọn tó máa kí wọn. So ó wa ń dàbí pé à, this life is not complete.

Kini o oun so fún eniti oun se nkan lakoko. Eyan to ba nse nkan lakoko, orẹ́ mi ní. Bẹ́ẹ̀ ni, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Àwọn tọ́ bá ń ṣe nǹkan l'akoko, nítorí pé tiwon bá ti ń ṣe nǹkan l'akoko báyìí, ó máa ń fàyè sílẹ̀ fún àwa láti wá ṣeré, à, ìgbàlódé.

Wíwẹ̀ nínú odò, èmi ò mọ wín wẹ̀ nínú odò. Àwọn tó mọ̀ wẹ̀ nínú odò, wọ́n mọ ra wọn. Tí wọ́n bá ti rọ́dò báyìí rà, àfiko máa fo mọ́, àfiko máa fo síi, àfiko máa fo jáde, àfiko máa fo wọ́. Bẹ́ẹ̀ ni àwọn tó mọ̀ ra wọn nìyẹn. Èmi sìń kín gbé bọ́kẹ̀tì mi kín pọnmi lọ́dọ̀, kí ń jókòó setí odò kí ń dẹ́ máa wẹ̀. Jeje nje mi mio ki n we nínú odo.

Nípa gbígbẹ́ igi, gbígbẹ́ igi àbí igi gbígbẹ́ ohun tó ń gbé, ohun tí à ń gbé, ẹni tó ń ṣe é, ìgbà mélòó ni ó ń gbà á? Igi gbígbẹ́ ó dà, ẹ́, àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ na máa ń fi ń gbé.

Bí iṣẹ́ bá pọ̀, kí ni o kọ́kọ́ ń ṣe? Mo máa kọ́kọ́ sinmi ẹ̀dọ na ka máa fi ọpọlọ fi máa darí bí iṣẹ́ yẹn fẹ́ fẹ́ se fe lọ. Ka máa ronú nípa èyí tó fẹ́ kàn. Ní n telé n telé rá wọn. Bẹ́ẹ̀ni bi iṣẹ́ ba po ki ni o koko se. Mo máa n kọ́kọ́ sinmi ẹ̀dọ na.

Ki ni o mu ki ni o mu ki ara re ya ju láìpẹ́ yìí. À, rárá mi ò tíì yá jù láìpẹ́ yìí o, àmọ́ mò ń, mò bilieve pe o máa yá, o máa tó yá jù láìpẹ́. Owó ni, ọ̀rọ̀ owó ni. Òro, ọ̀rọ̀ owó ni, ọ̀rọ̀ owó ni. Òrọ̀ owó ni, ọ̀rọ̀ owó ni o.

Báwo ni ríra ohun ṣe rí tẹ́lẹ̀ báwo sì ni ó ṣe rí nísìnyí. Ríra nǹkan tẹ́lẹ̀ tí èèyàn ò bá lówó, èèyàn á fẹsẹ̀ rin maili mélòó kan tó máa jìn gan-an tó máa gba ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ nísìnyí àwọn èèyàn ń lo ẹ̀rọ ayélujára láti fi rà lórí ìkànnì íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ni.

Sọ fún wa nípa ìrìn-àjò lọ sí ilé ní àkókò àjọ̀dún. À, ìrìn-àjò tó máa ń rìn lọ sí ilé ní àkókò àjọ̀dún máa ń rough gan, máa ń rough gan. Bẹ́ẹ̀ ni, àwọn ènìyàn máa ń pọ̀ lójú ọ̀nà gan, tí wọ́n sì máa máa kó aṣọ, kó oríṣiríṣi nǹkan.

Ní erò rẹ, kí ni ó ṣe pàtàkì jù nínú ayé? Ohun tó ṣe pàtàkì jù nínú ayé, òun ni pé èèyàn ní ìwà tó dáa, pé èèyàn ní ìwà tó dáa, pé èèyàn sì rí nǹkan gidi jẹ ní àsìkò tó bá wù ú láti jẹ, torí ile ayé kéré gan.

Sọ fún wa nípa ẹ̀pà àti kúlíkúlí. Ah he, àwọn ohun jíjẹ teeyàn máa fi ń mu gààrí ní ọ̀sán nìyẹn. Bẹ́ẹ̀ni, ẹ̀pà àti kúlíkúlí beeyàn bá sì jẹ́ lájẹ̀ ju, eeyan o mọ̀ọ́ mọ soso. Àwọn iso tó kan tó ń kan kúnkún, ó ti yin bẹ́ẹ̀ yen.

Ọkọ̀ wo ni o fẹ́ràn kí lo dé? Mio ti wà ọkọ rí mí o le sọ pé irú ọkọ báyìí ni mo fẹ́ràn nítorí pé ẹni ti ba ní img nípa wiwà ọkọ lo le sọ pé ọkọ báyìí ni ohùn fẹ́ràn jù.

Sọ fún wa nípa èso tí wọ́n sọ pé ó dára fún ara. Èso tí wọ́n sọ pé ó dára fún ara, lára wọn ni ọ̀gẹ̀dẹ̀, ó pọ̀ nínú àwọn ọ̀gẹ̀dẹ̀. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀, àwọn tí wọ́n bá jẹ ọ̀gẹ̀dẹ̀ nítẹ̀léǹtẹ̀lé ra wọn, wọ́n máa dùn inú, wọ́n máa dùn.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn moi-moi. È bẹ́ẹ̀ ni, ẹ̀ kí n gbọ́ orin to máa ń kọ pé "àjẹ́ moin-moin t'ewe, t'ewe, àjẹ́ moin-moin. Ẹ̀? Àjẹ́ moi-moi t'ewe, tewe, àjẹ́ moi-moi." Mo fẹ́ràn mói-moi gan.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí ń fi fóònù ṣeré. Àwọn ọmọdé tí ń fi fóònù ṣeré ó dá. Tí òbí ò bá ṣọ́ra, kò ní jẹ́ kí ọpọlọ wọn kó ṣiṣẹ́ gina bó ṣe yẹ. Ọpọlọ wọn kò máa wà níbi eré ni. Hmm, èèyàn gbọdọ̀ ṣọ́ra pẹ̀lú ẹ̀.

Tìi tàbí ohun mìíràn. Ṣẹ̀ bí ọ ṣe ń ṣe, mo fẹ́ràn tìi, mo fẹ́ràn tìi, mo fẹ́ràn tìi, omi gbóná là ń da sínú kòkó ká fi mílìkì si tàbí lipton ká fi mílìkì.

Ohun tí à ń pè ní orúkọ mìíràn níbò mìíràn kí nìwọ ń pè é. Bí táa bá sọ pé akáàrọ̀ ń bẹ un, lédè mìíràn kì í ṣe ẹ káàrọ̀

Sọ fún wa nípa ọjọ́ ọjà. Ọjọ́ ọjà jẹ́ ọjọ́ kan tí ọ̀pọ̀ ènìyàn máa ń bọ́ síta gbangba àwọn olóko á kó nǹkan oko wá. Àwọn tọ́n ma ràá á sì wá láti ọ̀nà jíjìn.

Báwo ni o ṣe ń ṣe ìpinnu tí ó nira? Àwọn àdúrà ni mo máa ń gbè ka. Ìpinnu tó bá ma nira, màá kọ́kọ́ fi sọ́wọ́ àdúrà sọ́wọ́ elédùmarè. Kí n tó jíròrò nípa kí n tó ronú lórí ọ̀rọ̀ ohun tí mo fẹ́ ṣe, mo máa ń kọ́kọ́ gbé e ka ádùrá ná.

Ṣáa máa ye bí omi ṣe ń dé ilé, ọ̀nà tí omi fi ń dé ilé, ọ̀nà tí omi fi ń dé ilé. Omi kànga ni. Òmi kànga la máa sánbà pọn. Omi kànga la máa ń sábà.

Ṣàlàyé bí o ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ dé òpin. Òun à tí mo ń gbà se oúnjẹ tí mo fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ dé òpin ni pé, mo ń kọ́kọ́ ra búrẹ́dì náà, ká mu eyín mẹ́rin sí mẹ́fà ká fo, ká mú tòmátò.

Sọ fún ẹ nípa ìgbéyàwó tí ó lọ ìgbéyàwó tí ó lọ dára àwọn ènìyàn ọ̀rọ̀ ń jẹjẹ lọ títí bá àwọn kan ṣe wá náà ló ṣe lọ ló ṣe padà torí pé kò sí oúnjẹ. Òdí òún.

Sọ fún wa bí ẹ ṣe ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́, àwọn àgbà tó wà ládúgbò wọn ò wúlò, nígbà tọ́n wà tọ́n tíì dàgbà wọn ò wúlò. Ká bà wá ṣọ̀gbà tí wọ́n dàgbà. Àwọn àgbà.

Sọ fún wọn nípa wíwọlé tàbí kúnlẹ̀ nígbà ìkíni. Wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Ó dáa gan, àwọn ọkùnrin ló máa ń wólẹ̀, àwọn obìnrin ló máa ń kúnlẹ̀. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni.

Sọ fún wa nípa ọjà ńlá tí o ti lọ. Ọjà ńlá tí mo ti lọ, òun lọjà Badagry. Ọjà ńlá tí mo ti lọ, òhun lọjà Badagry. Oríṣiríṣi àwọn ènìyàn ni a bá pàdé ní ọjà. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan sì máa ń rọ̀sọ̀mù níbẹ̀.